Ní ọ̀pọ̀ ìgbà, mo máa ń fẹ́ràn láti-- ní ọ̀pọ̀ ìgbà mo máa ń fẹ́ràn láti ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Ìdílé ni pé, torí pé nígbà mi tí mo bá wà níbi iṣẹ́ tí mo bá ráyè láti lọ sí, ẹ́m, láti lọ sí ọjà láti lọ ra àwọn nǹkan tí mo bá fẹ́. Mo rí pé Íńtánẹ́ẹ̀tì jẹ́ ọ̀nà kan tó, tó jẹ́ kí gbogbo ayé rọrùn. Ànígbà mí wọ́n máa ń gbé wá bá mi nílé, tí màá sanwó, ẹ́m, irinṣẹ́ fún wọn. So ìtàn gbogbo nǹkan tí màá ti lè rà lórí Íńtánẹ́ẹ̀tì máa gbé bá mi nílé. Mo fẹ́ràn láti ra nǹkan gan lórí Íńtánẹ́ẹ̀tì. Ẹ́m, àwọn bí aṣọ àti ẹ́m, bí appliances, àwọn home appliances tí a máa ń lò nínú ilé. Mo fẹ́ràn láti ra wọ́n lórí Íńtánẹ́ẹ̀tì ju pé kí loma lọ sí ẹ́m, ọjà lọ máa ra wọ́n lọ. Torí, ànídí tí mo fi fẹ́ràn ẹ ni pé torí pé ó jẹ́ kí, ẹ́m, ó jẹ́ kí ní ọ̀pọ̀ time, ọ̀pọ̀ ìgbà, màá dẹ́ẹ̀ tí wo gbogbo àwọn nǹkan táwọn èèyàn náà, àwọn èèyàn tó ti rà rí. Lẹ́dùú ọ eni tí mo ti fẹ́ lórí, kíni tí mo ti fẹ́ rà lórí Íńtánẹ́ẹ̀tì màá wo nǹkan tí wọ́n bá sọ nípa project yẹn. So mo fẹ́ràn láti ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì.

Mo máa, mo máa ń fẹ́ràn láti ṣe ètò àwọn email, email, email mi dáadáa nítorí pé tí màá receive, ẹh, ní ọ̀pọ̀ ìgbà wọ́n máa ń gba àwọn email kan tó yẹ pé kò ní ìtumọ̀ and ìdí ni pé ó ní àwọn website kan tó jẹ́ pé tí mo bá lọ, wọ́n máa bèrè pé ṣé kí wọ́n máa send àwọn nǹkan lórí topic kankan sí mi lórí. So èmi ni ẹ́ máa sọ pé bẹ́ẹ̀ni, mo dẹ̀ máa tún fi input mi sílẹ̀, ẹh, email mi sílẹ̀. So tí màá tún fi sílẹ̀, mo máa ń fún wọn ní, ẹh, ọ̀pọ̀ ìgbà láti máa send àwọn email kankan tó jẹ pé mi fẹ́ràn sí mi. So nígbà mìíràn mo kọ̀ má delete rẹ̀, màá delete ẹ. Mo máa delete ẹ kó lórí, ẹh, lórí phone mi. Then ọ́ kí n tó bá ti yá, mo dẹ̀ tún notice pé tí èèyàn bá ti wo email, àwọn email kan tó bá wá látọ̀dọ̀ àwọn email kan, email fúnra rẹ̀ máa s-- ó máa dáwọ́ dúró láti máa send email fún wọn. Ọ́ kí èèyàn unsubscribe fúnra mi, kí ìyọ̀ra mi kó lára àwọn email yẹn. So bi mo ṣe máa ń ṣe ètò àwọn email mi nìyẹn. Mo dẹ̀ ní email tó tóbi, tó tóbi méjì sí, ẹh, sí orí, orí fóònù mi. So bi mo ṣe máa ń ṣe àwọn ètò email mi ni yẹn.

Ó ti ṣe díẹ̀, ó ti ṣe díẹ̀ tí mo ti kọ lẹ́tà sí àwọn ènìyàn gbẹ̀yìn. Torí ìdí ni pé, e mo pé ní ileayé, eh, technology tí a wà yìí, gbogbo ènìyàn tó ba fẹ́, kò sí any body tó ò lè reach lórí internet. So tó bá le ju, mo máa pe ẹni yan. So ó ti pẹ́ tí mo ti kọ lẹ́tà, ó ti a ti pẹ́ gan tí mo ti kọ lẹ́tà sí, eh, ènìyàn gbẹ̀yìn. Mo máa ń kon like láti message, tin ń ba ní láti get in touch sí ènìyàn, mo máa message eniyen lórí, ehm, ẹ̀rọ ayélujára. So ó ti pẹ́ gan tí mo ti kọ lẹ́tà sí ènìyàn gbẹ̀yìn.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìmójúju wọ́n ṣọ́fìtì wá mi. Ni ẹ́, ẹ́n bí mo ṣe le túnmọ̀ ìbéèrè yìí sí ni pé ṣe mo máa ń ṣe ẹ́ kìíní ní ọ́fíìsì mi? Ẹ̀ bẹ́ẹ̀ni mo máa ń ṣe dáadáa. Mo máa ń ṣe ìmójúju wọ́n ẹ́ ṣọ́fìtì wá mi ní ibi iṣẹ́ mi.

Mi kì í máa bínú nígbà tí mo bá wà ní inú ọkọ̀. Ìdí tí mi kì í máa fi ń bínú tí mo bá wà nínú ọkọ̀ ni pé, to bá jẹ̀ pé inú ọkọ̀ to jẹ́ pé ọkọ̀ jẹ́ pé àwọn gbogbo èèyàn tó máa wà níbẹ̀ máa fọ̀. Mo mọ̀ pé oríṣiríṣi èèyàn ló wà. Bí àwọn èèyàn ṣe máa ń ṣe ó yàtọ̀ sí bí èmi ṣe máa ń ṣe. Pẹ̀lú ìyẹn, mo ti máa mọ̀ pé kò sí nǹkan tí ẹnìkan bá lè ṣe sí mi nínú ọkọ̀ tí màá wà ní ọkọ̀ tó lè jẹ́ kí n bínú gan, tó lè fàá fún mi láti bínú tí mo máa bínú. Torí mo mọ̀ pé àwọn tí mo bí nínú ọkọ̀ kò ṣe pé mo mọ̀ wọ́n bẹ́ẹ̀ yẹn lọ títí dé ibi tí màá ti mọ̀ àbí tí wọ́n mọ̀ mi lọ títí. So ní ọ̀pọ̀ ìgbà mo kàn máa fojú fo. So mi kì í sábà máa ń bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀ bẹ́ẹ̀ yẹn lọ títí. Ìdí ni pé mo máa ń fẹ́ràn láti fojú fo gbogbo nkan tí àwọn èèyàn míì bá ń ṣe ní inú ọkọ̀ wọn.

Mo fẹ́ràn láti máa fún, mo fẹ́ràn láti máa fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún. Ìdí ni pé, fún mi láti fi, eh, because owó tí mo fún wọn náà o le like fún mi láti, kí n ṣe pé kí n ṣe pé owó yẹn po lọ títí. Ṣùgbọ́n fún mi láti fi hàn fún wọn pé, eh, boya mo fẹ́ràn iṣẹ́ ti won ṣe fún mi. So and mo dẹ̀ tún fẹ́ràn láti, eh, appreciate wọn pé nǹkan ti woń ṣe pé ó dá. So lọ́pọ̀ ìgbà mo máa ń fún, lọ́pọ̀ ìgbà mo máa ń fún àwọn òṣìṣẹ́ tó bá ṣiṣẹ́ fún mi, boya ti won wa bá mi ṣe nǹkan nínú ilé, mo máa ń fún wọn ní owó àfikún. And ìdí ni pé ẹlòmíì lára wọn láti, especially tó bá jẹ́ pé ọ̀dọ́mọdé sì ni, eh, sì ni ẹni náà. So mo fẹ́ràn láti, láti máa fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún dáradára. And ìdí ni pé nítorí pé ó sì máa tú jẹ́ kí wọ́n tún yára mọ́ iṣẹ́ wọn dáradára.

Àwọn nǹkan tí mo máa ń ṣe kí n tó lọ máa sun ó pọ̀, ànd tun depend-- ó tun depend lórí ọjọ́-ọjọ́ wọn. Because nígbà mi tí bà n ti lè dé láti ibi iṣẹ́ tí bà n ti lè dáná tí mo ti jẹun, mo máa fẹ́ràn láti, ehn, ṣe àwọn nǹkan kan tó pé bí a bá ti máa fẹ́ jí láàárọ̀ ọjọ́ kejì, màá ti fẹ́ dáná so that. Kò ní jẹ́ kí iṣẹ́ yẹn kó wọ̀ mí lọ́run, so mo ti máa ṣe sílẹ̀. Mo de màá, ti ba ti wà parí ẹ̀, mo máa wà lọ wẹ̀, tí màá ti wà wẹ̀, mo lè wá lọ sórí fóònù mi kí n wo àwọn kọọkan tó yẹ kí n ṣe kó tó di pé mo sùn. Tori tí màá ti parí ẹ̀ bẹ̀ yẹn, mo máa lọ sùn. O wà lara nkan tí mo ma ń gẹ́gẹ́ bi mo ṣe sọ lẹ́ẹ̀kan yẹn pé oríṣiríṣi nǹkan tí mo máa ń ṣe tí mo bá lọ sun. Ó ló-lórí ọjọ́ yẹn. Nítorí nígbà mi mo lè máa ṣe kankan kí n kan dé láti ibi iṣẹ́ kí n ṣe kí ni kí n kó lọ wẹ̀ kí n tó lọ sùn. Igbà mi wà tó jẹ́ pé mo lè ṣe àwọn nǹkan, iṣẹ́ kan tó yẹ kí n ṣe tí màá ṣe kó tó di pé mo lọ sùn. So ó kú oríṣiríṣi.

Mo máa ń ṣe ètò owó iṣẹ́ mi, ní ọ̀pọ̀ ìgbà. Ibi tí n ba tì le gba owó iṣẹ́ báyìí, mo máa, mu owó yẹn mo máa pín sí méje. Then mo máa mú lára ẹ̀, màá save, màá keep ẹ́ pamọ́ torí pé nígbà tí n ba fẹ́ ra nǹkan tó jẹ́ pé ó jẹ́, ẹ́ẹ́, ó jẹ́ nǹkan tó ẹ́ pé o wà, ó ṣe dandan, só dá tí màá need owó tó bá si owó lọ́wọ́ mi, màá le ní nǹkan tí màá fi, owó tí màá fi ra, màá keep yẹn sínú safe box. So then ìyókù, mo máa pín sí, e, méjì pé owó eléyìí ni màá fi ra oúnjẹ sí ilé ni, owó eléyìí mo màá fi ra ọṣẹ, owó eléyìí màá fi ra cream tó máa gbé mi fún oṣù yẹn koto di pé mo gba, ẹ́ẹ́, owó iṣẹ́ mìíràn. So bí mo ṣe máa ń ṣe ètò owó iṣẹ́ mi ni yẹn.

Oṣù December ni mo, ni mo fẹ́ràn jù nínú gbogbo oṣù tó wà ní inú ọdún. Ìdí ni pé torí pé oṣù December ni ó jẹ́ ọjọ́ ìbí mi. Ó dẹ́ tún jẹ́ ọjọ́ ta-- oṣù ta máa ń, ta máa ń ṣe ọdún Kérésìmesì, ó tún jẹ́ oṣù to ẹ pé a máa ń gba oríṣiríṣi bonusi níbi iṣẹ́. So oṣù December ni oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún.

Mo máa ń ṣiṣẹ́ ni láti ilé ní ìgbà tí mi bá lọ sí ibi iṣẹ́, or ní òru. Mo máa ń ṣiṣẹ́ láti ilé ṣùgbọ́n kò kí n ṣe gbogbo wákàtí Mọ máa ń lọ láti fi ṣiṣẹ́ láti ilé. Irú ìgbà tí mo bá wà ní leave bayi, mọ máa fẹ́ràn láti ṣiṣẹ́ láti ilé só that má lè tún gba owó díẹ̀. So mọ fẹ́ràn láti ṣiṣẹ́ láti ilé ṣùgbọ́n kò kí n ṣe gbogbo ìgbà ni mo máa ń ṣiṣẹ́ láti ilé.